Ṣé o máa ń gbé àpò ẹ̀yìn? Rárá o, mi ò kí ń gbé àpò ẹ̀yìn. Mi ò sí lóko. Bẹ́ẹ̀ ni, mi ò dẹ̀ kí ń dákó. Mi ò mọ̀ bí wón ṣe ń gé ẹ̀yìn àti pé bí wón ṣe ń gbé àpò ẹ̀yìn tàbí tí wón ṣe ń ṣe epo. Èkó ni èmi wà.

Kí ni ìrántí ìgbà ọmọdé rẹ tí o rántí? Ọ̀pọ̀lọpọ̀ nǹkan ni mo rántí ní ìgbà ọmọdé mi. Ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan ni mo rántí ní ìgbà èwe mi, ṣùgbọ́n kò ṣe gbogbo rẹ̀ ni mo lè fi ẹnu sọ. À, mo rántí nígbà tí kò sí owó nílé tí mo dẹ̀ ní láti jẹun. Mo bèèrè owó lọ́wọ́ ọ̀rẹ́ mi, ó de fún mi ní owó.

Iru foonu agbekawọ wo ni o n lo? Tekno foonu ni mo n lo. Tekno ni iru foonu agbekawọ ti mo n lo. Ko pẹ naa ti mo ṣe ra tekno foonu, o dẹ dára gan ni. Tori idi eyi mo gbadun ki ma lo tekno.

Ṣe o mọ bí a ti ń pa ẹja? Rárá, mi ò mọ bí a ti ń pa ẹja. Mi ò kì í ṣe ọmọ etí òkun, bẹ́ẹ̀ ni à o bì mí sí ibi omi. Tórí ìdí èyí, mi ò mọ bí a ti ń pa ẹja rárá àti rárá ni. Ẹja jẹ́ nǹkan ti mi ò mọ bí wọ́n ṣe ń pà.

Ṣé o máa ń jẹ oúnjẹ tó kù? Rárá o, mi ò kí ń jẹ àjẹkù oúnjẹ. Mi kí ń jẹ oúnjẹ tí ènìyàn bá jẹ kùn. Rárá, a ti rárá mi lọ sí ilé-ìjọsìn rí kí ń jẹ oúnjẹ, kí ẹlòmíràn wá gbé e kó dẹ́jẹ̀ só.

Báwo ni o ṣe máa ń ṣe àjọyọ̀ ọjọ́ ìbí rẹ? Mi ò kí ń ṣe àjọyọ̀ ọjọ́ ìbí. Mi ò kí ń dájọ ọjọ́ ìbí, bẹ́ẹ̀ ni míi dè kí ń ṣe àjọyọ̀ ọjọ́ ìbí rárá àti rárá. Tí mo bá rí àwọn ọ̀rẹ́ mi tí inú wọn dùn, a a jo jẹ, à a jọ mu, a a dé jọ mu inú ara wa dùn.

Ṣé Wi-Fi rẹ yára tó? Kò yára o. Kò yára rárárá àti rárárá ni. Mo ń gbìyànjú bí mo ṣe máa wá owó tí màá fi ra èyí tí ó dára nítorí pé èyí tí mo ń lò kò yára rárá, kò lè jẹ́ kí n ṣe àwọn iṣẹ́ tó yẹ kí n máa ṣe ní kíákíá.

Wákàtí mélòó ni o máa ń ṣe iṣẹ́ lójoojúmọ́? Màá ń ṣe iṣẹ́ tó wákàtí márùn-ún, nítorí pé iṣẹ́ wa jẹ́ iṣẹ́ tí ènìyàn máa wọlé ní àárọ̀. Ó máa ní ìsinmi bí i ago méjìlá. Lẹ́yìn ìsinmi, a padà sí ibi iṣẹ́. A dẹ̀ ṣe iṣẹ́ ni wa á padà lọ sí ilé.

Ṣé o ní àwọn ẹ̀rọ ọlọ́gbọ́n ní ilé rẹ? Bẹ́ẹ̀ni, mo ní àwọn ẹ̀rọ ọlọ́gbọ́n ní ilé mi. Mò ní ẹ̀rọ kọ̀m̀pútà, mo dẹ̀ ní ẹ̀rọ tẹlifíṣàn àti ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹ̀rọ tí a máa ń lò ní inú ilé.

Ṣé o máa ń lo ẹ̀rọ ìdákẹ́jẹ́? Rárá àti rárá mi ò kí ń lo ẹ̀rọ ìdákẹ́jẹ́. Mi ò mọ bí wón ṣe ń lo ẹ̀rọ ìdákẹ́jẹ́ torí ìdí èyí mi kò lo rí. Bẹ́ẹ̀ni mi ò kí ń lo ẹ̀rọ ìdákẹ́jẹ́.

Ṣé o máa ń ṣe ìmúdójúìwọ̀n sọfituwwẹ́rì rẹ? Bẹ́ẹ̀ni, mo máa ń ṣe ìmúdójúìwọ̀n gbogbo àwọn sọfituwwẹ́rì mi ní oṣooṣù. Tí oṣù bá ti parí, máa wo gbogbo àwọn software mi, máa wo èyí tó bá ní dì láti ṣe ìmúdójúìwọ̀n rẹ̀ kí wọ́n lè máa ṣiṣẹ́ dáadáa.

Kí ni àwọn ìmọ̀ tuntun tí o fẹ́ kọ́ fún iṣẹ́ rẹ? Ẹ̀, mo fẹ́ kọ́ bí wọ́n ṣe ń ṣe butterfly. Bẹ́ẹ̀ ni, mo dẹ̀ fẹ́ kọ́ bí wọ́n ṣe ń lọ sí abẹ́ omi, kí àwọn tó máa ń lọ jìnà réré sí abẹ́ omi tí wọ́n dẹ̀ lọ máa ń dúró. Èé, ìṣẹ́jú méjì.